Ìbéèrè, ṣe o máa ń pàdé àfojúsùn títa rẹ? Rárá o, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń pàdé àfojúsùn títa mi. Ìgbà mìíràn, n kò kí ń tà tó bí mo ṣe lérò pé mo máa tà. Ìgbà mìíràn sì niyii, mo máa ń tà ju bí mo ṣe lérò pé mo máa tà lọ.

Ìbéèrè ṣe o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? À, èmi kò mọ̀ nípa ọjà ààbò, bí kò ṣe wípé kí n gbàdúrà sí Ọlọ́run tó dá mi, Ọlọ́run ẹlẹ́dàá mi, kí n tó kúrò nílé àti tí mo bá wà nínú ọkọ̀, màá ń gbàdúrà sọ̀rọ̀ fún ààbò ìrìnàjò. Kí n tó kúrò nílé tàbí tí mo bá dé ìdí ọkọ̀ tàbí tí mo bá wọ inú ọkọ̀, Bi emi ṣe máa ń ṣe níyẹn. Mi ò mọ̀ ǹkankan nípa ọjà ààbò.

Ìbéèrè: ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Ajé. Mo fẹ́ràn ọjọ́ Ajé púpọ̀ nínú ọjọ́ ọ̀sẹ̀. Ọjọ́ yìí ni ara mi máa ń yá gágá láti dìde nílẹ̀ lọ ṣe iṣẹ́ ọjọ́ mi. Mo fẹ́ràn láti máa múra dáradára lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ Ajé, torí ọjọ́ náà ni iṣẹ́ bẹ̀rẹ̀ nínú ọ̀sẹ̀. Mo fẹ́ràn ọjọ́ yìí gidigidi. Ara mi máa ń yá gágá, inú mi máa ń dùn láti ṣiṣẹ́ ní ọjọ́ Ajé. Ọjọ́ Ajé ni mo fẹ́ràn jù.

Ìbéèrè: ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Hmm bẹ́ẹ̀ni. Tóbá jẹ́ pé èmi ni mo jẹ oúnjẹ yẹn kù, mo máa ń jẹ padà tí ebi bá tún ti pa mí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èmi kọ́ ni mo jẹ oúnjẹ yẹn kù, ó ṣeé ṣe kí n má lè jẹ ṣùgbọ́n, but, ọ̀pọ̀ ìgbà iye oúnjẹ tí n bá lè jẹ tán ni mo máa ń bu. Ohun tó bá ṣẹ́kù nínú ìṣaasùn, máa, mo máa ń gbé kaná tó bá yá láti jẹ padà. Ìtumọ̀ èyí ni wípé mo máa ń jẹ oúnjẹ tó bá ṣẹ́kù.

Ìbéèrè, níbo ni o máa ń ra nǹkan? Mo máa ń ra nǹkan ní orí ayélujára, mo sì tún leè ra ní ọjà tàbí àwọn ṣọ́ọ̀bù, àwọn ṣọ́ọ̀bù ìtajà, àwọn ibi ìtajà. Mo máa ń ra nǹkan bẹ́ẹ̀. Sugbọ́n, mo fẹ́ràn púpọ̀ láti máa ra nǹkan ní orí ayélujára. Nítorí wípé wọ́n kì í ná mi ní ìdààmú, n tí rí àwọn nǹkan tí mo bá fẹ́ rà. Tí mo bá sì ti rí èyí tó wù mí nínú nǹkan tí mo bá fẹ́ rà, màá rà á. Ilé mi tàbí ibi iṣẹ́ mi ni wón sì ti wá gbé fún mi. Nítorí yìí ni mo ṣe fẹ́ràn láti máa ra nǹkan ní orí ayélujára jù. Sugbọ̀n to bá jẹ́ nǹkan tí mo nílò lẹ́sẹ̀kẹsẹ̀, tí n lè dúró púpọ̀ láti máa rí nǹkan náà, ìgbà yìí ni mo máa ń lọ sí ọjà láti lọ ra irú àwọn nǹkan bẹ́ẹ̀

Ìbéèrè: ṣe o ní àwòrán lára? Rárá o. Èmi kò ya àwòrán sí ara titi èmi o. Èmi kò fẹ́ràn láti ya àwòrán sí ara. Ohun tí ó wà ní ara mi ni ilà tí a ti kọ fún mi ní ojú. Ẹ̀rẹ̀kẹ́ mi ni a sì kọ ilà náà sí láti ìgbà tí mo ti wà ni kékeré. Lẹ́yìn èyí, èmi kò ya àwòrán kankan sí ara o.

Ìbéèrè: Ìgbà mélòó ni o máa ń wo ju àwòrán lójoojúmọ́? Òpó ìgbàl ẹ̀ mi máa ń wo ju àwòrán ní ojoojúmọ́. Ẹ̀mi kò tilẹ̀ le ka iye ìgbà tí mo fi máa ń wo àwòrán ní ojoojúmọ́ torí àwòrán oríṣiríṣi ló wà nínú ilé mi àti ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mò lè wo. Nítorí ìdí èyí, n kò le ka iye ìgbà tí mo fi máa ń wo àwòrán ní ojoojúmọ́.

Ìbéèrè: ṣe o máa ń jẹ goọ̀mù? Aà, goọ̀mù kì í ṣe oúnjẹ. Báwo ni o ṣe máa jẹ gúọ̀mù? Goọ̀mù kì í ṣe oúnjẹ nítorí idi eyii, èmi kì í jẹ goọ̀mù. N wà á lè sọ o boya a rí àwọn ènìyàn tí máa ń jẹ goọ̀mù, but èmi gẹ́gẹ́ bí èèyàn kan, èmi kì í jẹ goọ̀mù nítorí goọ̀mù kì í ṣe oúnjẹ jíjẹ tí ènìyàn le jẹ. Èmi kì í jẹ goọ̀mù.

Ìbéèrè: Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Béèni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà, pàápàá àwọn ọjà tó bá jẹ́ wípé mo sì nílò láti ta wọ́n. Àwọn ọjà tí mo bá fẹ́ ta, mo máa ń ṣe ìtọ́jú wón dáradára. Pàápàá àwọn tí ó bá jẹ́ wípé wón máa ń yára bàjẹ́, mo máa ń ṣe ìtọ́jú wón dáadáa kí wón má bàa bàjẹ́ kó tó di pé mo máa ta wọ́n.

Ìbéèrè, ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ìgbà méjì ni mo máa ń fọ eyín mi ní ojojúmọ́. Tí mo bá ti kọ́kọ́ jí ní òwúrọ̀, mo máa fọ eyín mi ó tó di wípé mo jẹ oúnjẹ. Tí ó bá sì ti di ní àṣálẹ́, lẹ́yìn ìgbà tí mo bá jẹ oúnjẹ alẹ́ tán, mo tún máa ń fọ eyín mi.

Ìbéèrè, ṣe o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Nítorí pé gẹ́gẹ́ bí àṣà wa ní ilẹ̀ Yorùbá, tí a bá jí l'òwúrọ̀, àwa máa ń kí ènìyàn ni. Paapaa àwọn àgbàlagbà àti àwọn tí àjọ jẹ́ ẹgbẹ́ pẹ̀lú àwọn ọmọdé. Nítorí ìdí èyí, àṣà ìkíni pé ká máa ń kí ni ní ojojúmọ́. O ti mọ̀ mi lára, nítorí ìdí èyí, mo máa ń tan ìkíni ní orí lórí fóònù mi.

Ìbéèrè: báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ọ̀nà kíni tí mo máa ń gbà dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé kí n má tan ohun tí ó jẹ́ kí àwọn ènìyàn mọ ibi tí mo bá gbé wà kí n má tan tí a ń pè ní ibi location. Èmi kì í máa ń tan lórí fóònù mi tí mi ò bá fẹ́ kí àwọn ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì kí wọ́n mọ ibi ti ibi tí ọ̀gangan ibi tí mo wà gan gan.

Ìbéèrè, àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Ìdajì ni àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn láti tètè máa dìde lórí ibùsùn mi ní ìdajì láti ṣe gbogbo àwọn nǹkan tó bá yẹ kí n ṣe kó tó di wípé mo máa jáde ní ilé. Tó bá sì jẹ́ wípé ilé náà ni mo máa wà, mo fẹ́ràn láti tètè ma jí ní ìdajì bákan náà láti ṣe gbogbo àwọn nǹkan tí ó bá yẹ kí n ṣe kó tó di wípé ojúmọ́mọ́. Ìdajì làkókò tí mo láìkijù ní ààfẹ̀yìnmọ́júmọ́, òun ni mo láìkijù láti nínú, òun ni mo fẹ́ràn jù nínú ọjọ́.